Nígbà tí ẹnìkan bá ṣe nǹkan nígbà àkọ́kọ́, ohun tí mo máa ń sọ fún wọn ni pé kí wọ́n má yára jù kí wọ́n sì fara balẹ̀. Mo máa ń sọ pé, "Fara balẹ̀ kò sí wàhálà, a ní àkókò." èyí máa ń ràn wọ́n lọ́wọ́ láti din ìdààmú kù, kí wọ́n má ba à ṣe àṣìṣe torí pé wọ́n n kánjú. Mo tún máa ń sọ fún wọn ní ìmọ̀ràn bí, "Mú àwọn ohun èlò rẹ papọ̀ ṣáájú kí o tó bẹ̀rẹ̀, tàbí ṣàyẹ̀wò iṣẹ́ rẹ ní ìgbà díẹ̀ díẹ̀ dípò kí o dúró títí di òpin." Bí wọ́n bá ń kìlọ̀ fún ẹnikan nípa ewu tàbí àṣìṣe tí ó ṣe ṣe, mo máa ń fún wọn ní àwọn ọ̀rọ̀ tó ṣe kedere bíi, "Ṣọ́ra kí o má ba à ṣubú, tàbí ríi dájú pé o ti ṣàyẹ̀wò gbogbo ǹkan dáadáa." Mo tún máa ń fún wọn ní ìgboyà nípa sísọ pé, "O lè ṣe é," "O ti ṣe irú èyí rí," tàbí "Mo gbẹ́kẹ̀lé ọgbọ́n rẹ." Ọ̀rọ̀ ìgboyà báyìí máa ń ràn ọkàn ènìyàn lọ́wọ́ láti fọkanbalẹ̀ kí wọ́n sì lè ṣiṣẹ́ dáadáa láìní ìbẹ̀rù. Nígbà tí o bá ń gba ẹnìkan sọ̀rọ̀ nípa tí wọ́n ṣe ń ṣe ǹkan làkọ́kọ́, ó ṣe pàtàkì láti jẹ́ ọ̀rẹ́ tó dára tí ó ń fún wọn ní ìtọ́sọ́nà tootọ, tí ó sì n mú kí wọ́n mọ̀ pé wọn kò dààmú lásán.